Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí wípé àwọn fáìlì tí mo ní ó jẹ́ àwọn nǹkan ó jẹ́ ohun tó ṣe pàtàjì jùlọ. Bẹ́ẹ̀ni, ní gbogbo ìgbà mo máa ń pa àwọn fáìlì mi mọ́ torí wípé àwọn fáìlì tí mo ní ó jẹ́ àwọn nǹkan ó jẹ́ ohun tó ṣe pàtàjì jùlọ. Ní mọ̀ ọ́n gbà, ẹ́ ní ní gbogbo ìgbà mo máa ń fẹ́ láti pa wọ́n mọ́ níbi tí ó jẹ́ wípé ẹnikẹ́ni kò le rí tàbí ibi tí ọwọ́ àwọn ọmọdé ò tí lè rí torí pé fáìlì ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì nínú ayé ẹni. So nítorí díẹ̀ yìí mo máa ń pa àwọn fáìlì mi mọ́ sí ibi tí ó jìnnà rere níbi tí ọwọ́ àwọn ọmọdé kò tí lè tò ó. Ìdílé yìí tọ́já wípé gbogbo sí ibi tí ó dára.

Mo máa rí wí pé ọjà mi dájú. Mo máa rí í wipé ọ̀dà ọjà mi dájú, ó sì dára nípa fífi àwọn oníbàárà mi síwájú. Tí àwọn oníbàárà mi tí wọ́n bá fẹ́ ra ọjà, mo máa rí í wipé àwọn oníbàárà yìí, inú wọ́n dùn níyìn ìgbà tí wọ́n bá ra ọjà mi tán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wípé màá máa bèrè ìbéèrè lọ́wọ́ àwọn oníbàárà mi, àwọn tó ń ra ọjà, wí pé báwo ni ọjà tí wọ́n rà báwo lọ ṣe rí. Nípa ìdí èyí, mo máa ń fi gbogbo ìbéèrè wọn sí síwájú láti rí í wipé mo dáhun ìbéèrè wọn àni láti dùn wọ́n nínú. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni màá máa rí í wipé inú wọ́n dùn, tí màá sì rí í wipé ọjà tí wọ́n rà lọ́wọ́ mi, ó dára púpọ̀ púpọ̀.

Tábìlì ibi iṣẹ́ mi ò rẹwà púpọ̀ púpọ̀. Lọ́pọ̀ ìgbà, mo ní ǹkan ta ń pè ní kọ̀npútà, kọ̀npútà ẹ̀rọ ayélujára, mo ní lórí tábìlì mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ fáìlì tí a ó wúlò fún ibi iṣẹ́. Lọ́pọ̀lọpọ̀ ìgbà re, mo dẹ̀ ní àwọn oríṣiríṣi bí i àwọn ìkọṣẹ́ bí i bírò, pẹ́ẹ̀nì lórí tábìlì mi níbi iṣẹ́. Níbi iṣẹ́ mi, àwọn oríṣiríṣi àwọn ohun èlò bí i àwọn ohun bí i bírò, kọ̀npútà èyí tí a ń pè ní ẹ̀rọ ayélujára ló wà lórí tábìlì mi àti àwọn ìwé oríṣiríṣi, àwọn ìwé lóríṣiríṣi tó wúlò fún àwọn ohun tí a ń ṣe níbi iṣẹ́. Bẹ́ẹ̀ni, tábìlì ibi iṣẹ́ mi ò wà fún àwọn fáìlì oríṣiríṣi.

Iye wákàtí tí mo máa ń wo ojú ìbòjú lójoójúmọ́ ó dá lé lórí bí ojú ìbòjú bá ṣe rí. Ìgbà míràn tí ojú ìbòjú bá rí bí ẹni wípé òjò fẹ́ rọ̀, màá ma wò wípé màá wo ojú ìbòjú tàbí kí n wo bí má ṣe fẹ́ àwọn ǹkan míràn láti ṣe. Mo ma ń wo ojú ìbòjú ní gbogbo ìgbà tí àwọn ojú ọjọ́ tó bá ti yàtọ̀, tí máa ti wò wípé mo nílò láti ṣe àwọn ǹkan míràn, màá ma wo ojú ìbòjú lójoójúmọ́.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti lo ẹ̀rọ ìgbésókè pẹ̀lú, pẹ̀lú ní gbogbo ìgbà tí ibi tí mo bá ń lọ tó bá jìnà sí ibi tí mo wà nínú, ẹ, ẹ, nínú ibi iṣẹ́ mi, màá máa lo ẹ̀rọ ìgbésókè. Nítorí wípé ẹ̀rọ ìgbésókè yìí ó máa jẹ́ kí n tètè dé ibi tí mò ń lọ, kò dẹ̀ ní jẹ́ kí ẹsẹ̀ mi kó máa ro mí. So mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí wípé ó jẹ́ kí iṣẹ́ yá tàbí ó tún jẹ́ kí, kí n lè dé ibi tí mò ń lọ ní kíákíá láìṣe wípé gbogbo ara ó ma ma ro mí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí wípé ìtagbangba gan ibẹ̀ ni owó wà. Ẹni tó bá ṣiṣẹ́ ìtagbangba ó máa ní àǹfààní láti rí alábàápàdé àwọn oríṣiríṣi ènìyàn tó jẹ́ wípé wọ́n lè ràn án lọ́wọ́, wọ́n dàá lè ṣàánú fún un. Torí náà iṣẹ́ ìtagbangba ó jẹ́ ọ̀kan pàtàkì nínú ayé ẹ̀dá tó jẹ́ kí èèyàn máa ṣe. Níba nítorí náà, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba nítorí wípé ó lè mú olùràn lọ́wọ́ wà.

Àwọn eré ìdárayá tí mo fẹ́ràn láti máa wò jùlọ, ẹ, àwọn eré onítàgé ti àwọn ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ti ilẹ̀ Nàìjíríà wà nií yì. Eré ìdárayá tí ó dálé lórí, tí ó kọ́ ẹni ní ọgbọ́n, tó dẹ́kọ ẹni ní ẹ̀kọ́, èyí tí ò lè ṣe múlò fún ọjọ́ ọ̀la tàbí tó lè fún ènìyàn ní ìrírí ọjọ́ ọ̀la tí èèyàn bá bá padà. Àwọn eré ìdárayá báyìí ni mo máa ń fẹ́ràn láti máa wò ní gbogbo ìgbà. Mo fẹ́ràn kí ma wò eré ìdárayá tó kọ́ ẹni ní ẹ̀kọ́ ọjọ́ iwájú. Bẹ́ẹ̀ni, eré ìdárayá tí ó, tí ó dára ni mo fẹ́ràn láti máa wò.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ lọ́pọ̀lọpọ̀ nítorí wípé oúnjẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní àgọ́ ara ènìyàn. Oúnjẹ a máa ń fúnni ní okun àti agbára. Nítorí ìdí èyí, mo fẹ́ mo wá ní ọ̀pọ̀, mo gba ọ̀pọ̀lọpọ̀ ìgbèyanjú láti mọ̀ bí a ṣe ń se oúnjẹ. So ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ṣe ń se oúnjẹ.

Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni àsìkò ọdún iléyá, gbogbo wa jọ pàdé ní ilé ìjọsìn, èyí tí gbogbo inù gbogbo wa dùn tí a sì jẹ ìrẹsì. So ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ìgbà ọdún iléyá. Ìgbà tí mo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ mi ni ìgbà ọdún iléyá.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìmọ́lẹ̀ owúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́. Ìmọ́lẹ̀ owúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́ a máa Ṣara lóore, a má a mú kí àwọ̀ ẹni máa dán, a máa dẹ̀ mú kí omi ara ẹni máa gbòrò si. Nítorí idí ẹ̀yìí, mo fẹ́ràn ìmọ́lẹ̀ owúrọ̀ tàbí ti ìrọ̀lẹ́. Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìmọ́lẹ̀ owúrọ̀ àti tàbí ti ìrọ̀lẹ́.

Yàrá tí mo fẹ́ràn jùlọ ní ilé mi o ni yàrá tí à n pè ní ilé àlejò, níbi tí àwọn àlejò ma ń dúró sí tí wọ́n bá ti wá. Yàrá yìí jẹ́ ibi tí mo fẹ́ràn nítorí wípé àwọn ohun mèremère tó wà níbẹ̀ bí i awo amóhùnran tí a n pè ní tẹlifísàn, tí ó jẹ wípé tí mo bá jókòó, mà a rí gbogbo nǹkan tó ń lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pẹ̀lú àwọn chair, àwọn ìjókòó oríṣiríṣi tó dára. Torí ìdí èyí, yàrá ìgbàlejò o ni mo fẹ́ràn jùlọ ní inú ilé mi.

Bẹ́ẹ̀ ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nítorí wípé gbogbo òṣìṣẹ́ pátápátá ló ní owó àfikún láti dùn wọ́n nínú, láti jẹ́ kí ọkàn wọn ó balẹ̀ àti láti jẹ́ kí ara wọn yá gágá láti ṣe iṣẹ́ tí mo gbé fún wọn. Nítorí idi yìí, bẹ́ẹ̀ni mo máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún.

Rárá o, rárá èmi ò kín ń jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù jẹ́ ohun kan tí a máa ń jẹ́ kí eyín máa ro yàn tàbí kí gbogbo ó pa rí, agbá rí kó máa ro yàn. Nítorí ìdí èyí èmi ò fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Ìdáhùn mi ni wípé èmi kò fẹ́ràn láti máa jẹ gọ́ọ̀mù. Jíjẹ gọ́ọ̀mù kò bá mi lára mu. Ó ma nítorí pé a máa ṣe àkóbá fún eyín.

Dáadáa, mo ti ṣìnà rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Torí ìgbà míràn màá ma rò wípé mo mọ ọ̀nà láì mọ̀ wípé ibi ọ̀nà tí mo mọ̀ kìí ṣe ọ̀nà. Só ní igbá àìmọye ìgbà mo ti ṣìnà rí dáadáa.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi, nípa pé mò ń bá wọn ṣeré, a sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àtijọ́ àti àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé a má a múwa rẹ́rìn, a máa dá wàdà. Nípa èyí, màá ma lo àkókò pẹ̀lú ẹbí mi nítorí wípé kò sí ohun tí a lè fi ẹbí wẹ́ ní gbogbo ìgbà. Tí mo bá ti ń pa wọ́n lẹ́rìn ínú wọn á sì máa dùn. Báyìí ni mo ṣe ń lo àkókò pẹ̀lú ẹbí mi.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nípa níbu ọlá fún wọn àti láti fi wọ́n ní ọkànbalẹ̀ nínú àwọn ǹkan tí ń bá mi bá mi rà. Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ àti ti àpọ́nlé nítorí wípé àwọn ni tí ẹni tó ń fi oúnjẹ fún wa lẹ́nu. Báyìí ni mo ṣe ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ rí dọ́kítà mi nítorí wípé bí èmi ṣe wà yìí mi ò kín ṣe àìsàn rárá. Èmi ò kín sá àìsàn ní gbogbo ìgbà nítorí ìdí èyí ó tipẹ́ tí mo ti lọ rí dọ́kítà tí mo ti kẹ́yìn láti rí dọ́kítà mi mo. Ọjọ́ ti pẹ́ gan an ni. Èmi ò kín rí dọ́kítà ní gbogbo ìgbà. Ìgbà tó kẹ́yìn tí mo ti rí dọ́kítà mi mọ́ ni bọ́yá bí ọdún márùn sí ìsìn ọdún márùn. So èmi ò kín rí dọ́kítà ní gbogbo ìgbà rárá.

Rárá o, èmi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi, ṣùgbọ́n àwọn ǹkan tí mo máa ń ṣe fún àwọn oníbàárà mi ni wípé mo máa ń ríi wípé mo fi wọ́n ní ọkàn balẹ̀, mo dẹ̀ máa ń se àpọ́nlé fún wọn ní ọ̀pọ̀lọpọ̀. Èmi ò kí ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, èmi a ma jẹ ìrẹsì ní òwúrọ̀ tàbí búrẹ́dì àti tea Nítorí pé àwọn oúnjẹ yìí ó fúyẹ́. Ní òwúrọ̀, èmi kò fẹ́ràn láti ma jẹ oúnjẹ tí ó bá wúwo nítorí wípé mi ò fẹ́ mọn sùn níbí iṣẹ́. Nítorí idi èyí, mo mọn jẹ ìrẹsì tàbí búrẹ́dì àti tea Ìgbà míràn dàre, ó tún le jẹ búrẹ́dì àti bọ́tà tàbí ǹkan tí à n pè ní ogi àti àkàrà. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti ma jẹ ní òwúrọ̀ ni èyí.

Mo máà ń bá àwọn ẹlẹgbẹ mi ṣe iṣẹ́ bí àwọn bí ọ̀rẹ́ àti bí alájọgbé nítorí wípé àwọn wọ̀nyí ni ó máa ń kọ́kọ́ daragìrì tí nǹkan bá ṣèyan. Mo máa ń rí wọn, mo máa ń rí dájú wípé àlàáfíà pipé wà láàrin èmi àti ẹlẹgbẹ tí ajọ́ ń ṣe iṣẹ́. Mo fẹ́ràn láti máa dá àwàdà kí n sì máa rẹ́rìn ní gbogbo ìgbà. Mo máa ń láti, mo fẹ́ràn láti máa dùn won nínú kí n sì máa mú inú wọn dùn ní gbogbo ìgbà. Báyìí ni mo ṣe ń bá àwọn ẹlẹgbẹ iṣẹ́ mi ṣe iṣẹ́.

Mo máa n, àwọn nǹkan tí mo máa n ṣe láti tayọ ju àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni, ni wípé ní àkọ́kọ́ mo maa ń wá ìmọ̀ ìjìnlẹ̀ nípa iṣẹ́ tí mò ń ṣe láti rí mọ̀ dájú wípé àwọn ohun tí mò ń ṣe o, o dá mi lójú. Ẹlekejì ni i pé mo máa ń ríi dájú wípé mo dé ibi iṣẹ́ ní àsìkò. Ní gbogbo ìgbà tí mo bá ti ṣetán ní òwúrọ̀ ni mo máa n ríi dájú wípé mo dé ilé iṣẹ́ ó pẹ́ jù ní ago méje òwúrọ̀. Àti wípé mo máa n tún ṣàwọn nǹkan tí mo máa ń ṣe láti tayọ ju àwọn alábáàṣiṣẹ́pọ̀ mi ni, rirí dájú wípé gbogbo àwọn iṣẹ́ tó yẹ kí ń ṣe, mo ṣe wọ́n dájú dájú ní àsìkò tó péye. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tí mo sì máa n rí dájú wípé mo ṣe é ní àṣeyẹge ní gbogbo ìgbà. Àwọn nǹkan wọ̀nyí ni mo máa ń ṣe tí mo fì máa n rí wípé mo ṣe àwọn nǹkan tí ó tayọ ju àwọn alábáàṣiṣẹ́pọ̀ mi lọ.

Ní ìgbà míràn bẹ́ẹ̀ni, ní ìgbà míràn dẹ̀ túré bẹ́ẹ̀kọ. Nípa ní, ní ìrora nígbàtí mo bá n ba ènìyàn sọ̀rọ̀, àwọn ènìyàn sọ̀rọ̀, tó bá jẹ́ pé àwọn ènìyàn tí mò ń bá sọ̀rọ̀, tó bá jẹ́ pé àwọn tí mo ti mọ̀ tipẹ́, tí mo ti mọ̀ dáradára, mi ò ní ìrora pẹ̀lú wọn. Ṣùgbọ́n tó bá jẹ́ ọ̀pọ̀ ènìyàn tí èrò pọ̀ tí láti bá wọn sọ̀rọ̀, mo lè ní ìrora nígbà míràn. Ó ní mo ṣe ní pé bẹ́ẹ̀kọ àbi bẹ́ẹ̀ni.

Mo, mo fẹ́ràn láti wà ní òru. Nítorí wípẹ́ òru jẹ́ ìgbà tí gbogbo ǹkan máa ń dákẹ́ rọ́rọ́, tí gbogbo ǹkan sì máa má lọ ní ètò. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí sùn ní àkókò yìí, èyàn lè ṣe ohun tó pọ̀ nípa wíwà ní òru. Èyàn lè ṣiṣẹ́ àwọn iṣẹ́ tí ó ní àǹfààní láti ṣe ní ojúmọ́ ọ̀sán, èyàn lè má a má ṣe ní òru. So ìdáhùn mi ni, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti wà ní òru.

Bẹ́ẹ̀ni o, wáífì mi yára dáradára gbogbo ìgbà tí mo bá ti tàn án tí mo sì fi àwọn ohun àlùkábọ́mọ́ ayé jẹ́ tá mọ́ ti fi síi. Bẹ́ẹ̀ni, ó ń yára wàràwàrà. So idáhun mi ni wípé bẹ́ẹ̀ni wáífì mi yára tó, ó yára púpọ̀púpọ̀ ní gbogbo ìgbà.

Àwọn app tí mo máa ń lò jùlọ ni àwọn ẹlẹ́eyi tí o bá mú owó wọlé dáradára. Ni àkọ́kọ́ LinkedIn ó wà lára àwọn app tí mo máa ń lò. Lẹ́yìn rẹ̀ Upwork ó wà lára àwọn app tí mo máa ń lò. Lẹ́yìn rẹ̀ Opay. Opay jẹ́ bí ile ifowopamọ́ sí tí a lè fowó pamọ́ sí. Ẹ̀ ní ẹ̀yìn rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo ní àwọn app órísìírísìí ní orí ẹ̀rọ ìléwọ́ mi. Nítorí ìdí èyí, mo fẹ́ràn láti máa lo àwọn app tí ó mú owó wọlé yàtọ̀ sí eléyìí tí ó jẹ́ wípé a kan máa gba owó lọ ni. Ní ìbẹ̀rẹ̀ àdáhun mi ni wípé bẹ́ẹ̀ni àwọn app tí mò ń lò ni Opay, LinkedIn, Upwork bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Lọ́pọ̀ ìgbà àwọn ǹkan tí ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ ó dá lórí bí i àwọn íńtánẹ́ẹ̀tì WiFi bó ba ṣe ń lọ ní kíákíá àti ti wípé ìwúrí láti ibi iṣẹ́ ọ̀gá ilé iṣẹ́ kó fún wa ní ìwúrí àti àwọn ó kárè ọmọ dáradára bẹ́ẹ̀ jùlọ àti àwọn oríyìn lóríṣìíríṣìí. Àwọn ǹkan wọ̀nyí ni mo ní ó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ tí ó sì máa ń jẹ́ kí n ṣe iṣẹ́ mi ní gbogbo ìgbà ní pípe.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má ya àwòrán ní gbogbo ìgbà. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, èmi kò fẹ́ràn láti má ya àwòrán nítorí wípé mo ríi sí àwọn nǹkan tí a máa gba àkókò lọ́wọ́ ẹni. Ṣùgbọ́n ní ìgbà tí ìgbàkugbá, tí mo bá ti rí ibi tí a ń tọ́jú, ilé ìtọ́jú àwòrán sí, tí màá ti rí gbogbo àwọn àwòrán tí mo ti yà àbí tí èèyàn kan ti yà mi, inú mi a sì máa dùn. A máa jẹ́ kí n máa rántí wípé àwọn ọ̀rẹ́ se pàtàkì. Ìdí èyí ó wá ń mú mi kí n kúndùn láti má ya àwòrán, nítorí wípé yíya àwòrán ó wà lára àwọn nǹkan tí a máa ń mú inú ẹnu dùn. A sì máa jẹ́ kí ẹni ṣe ìrántí àwọn nǹkan tó ti pẹ́. Nítorí ìdí èyí, èsì mi ni wípé bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má ya àwòrán.

Ìràwọ̀, ìràwọ̀ jẹ́ ohun tí ó dára púpọ̀ púpọ̀ tí a má a múnú ẹni dùn. Ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a wo àwọn ìràwọ̀. Bi àpá àwọn ìràwọ̀ tó jẹ́ wípé tí a ma n rí ní ojú ọ̀run tó jẹ́ wípé a má a múnú ẹni dùn. Ìgbà kí ìgbà tí n bá ti ń wo àwọn ìràwọ̀ yìí, a má a jẹ́ kí n ṣe irántí bí Ọlọ́run tó dá ilé ayé bó ṣe tóbi tó. So Ìdáhun mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn púpọ̀ láti má a wo àwọn ìràwọ̀.

Ìdáhnù mi ni wípé ò rárá mi ò like, mi ò fẹ́ràn láti jìyàn. Ní jíjà iyàn mo ní ìkórìíra sí jíjà iyàn. Tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mo má a ń fẹ́ jà iyàn, ṣùgbọ́n nígbà tí mo ríi wípé tí èyàn bá ń jà iyàn, a má a jẹ́ kí ènìyàn má a jà àbí àwọn nǹkan tí ó ní kọ́ nílò láti jalè lórí, èyàn má má a jalè lórí. Nítorí idi èyí, mo tú ara mi ṣe. Mo para wọ̀ sí ara mi pé mi ò ní má a jà iyàn mọ. Tí ènìyàn bá sọ ọ̀rọ̀ tí yóò ṣe tì àbí tí yóò dá mi lójú, kàkà kí ń jà yàn, mà á má a dákẹ́. Mà á má a jẹ́ kí ẹni yẹn kó kú má a wà lórí ọwọ́ rẹ̀. Nítorí náà, ìdáhnù mi ni wípé mi ò fẹ́ràn láti má a jà iyàn, nítorí pé jíjà iyàn a má a dá wàhálà àti agídí àti ìjà kalẹ̀.

Bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́, káàdì iṣẹ́ tí gbogbo àwa òṣìṣẹ́ ta fi máa ń dá wa mọ̀ wípé dájúdájú ara òṣìṣẹ́ ilé iṣẹ́ yìí oun ni mo jẹ́. Mo ní káàdì iṣẹ́, ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo ní káàdì iṣẹ́ tí a máa ń lò níbi ìṣe ilé iṣẹ́ wa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí wípé ní gbogbo ìgbà tí mo bá ti lọ sí etí ìkún báyìí ni inú mi má a ń dùn, ayọ̀ mi má a ń yá gágá nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ eré àti fàájì ni mo lè ṣe ní etí òkun. Torí ìdí èyí, ìdáhùn mi ni wípé bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí etí òkun ní gbogbo ìgbà tí ayé rẹ bá yọ.